Sọ fún wa nípa sísún ní alẹ́ gbígbóná. Sísún ní alẹ́ gbígbóná ó jẹ́ èyí tó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ìnira wá, pàápàá jùlọ ní ìgbà tí kò bá sí iná ìjọba láti fi fẹ́ atẹ́gùn. Eléyìí mọ ìnira tí ó pọ̀ wá àti pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìsun ni àwọn alẹ́ gbígbóná tí ìnira yìí bá ti pọ̀, ó máa ń má ní láti bọ́ síta. Mo máa ń sùn ní orí ibùsùn, ṣùgbọ́n tí eléyìí bá ti gbóná jù, mo máa ń fẹ́ràn láti sùn ní orí táìsì nìkan, pàápàá jùlọ tí níbi ilé wa tí ó bá nẹ́fẹ̀ẹ́ǹsì, màá sùn ní ìta tí màá sì tẹ́ni sí orí táìsì tí màá sùn lọ ní ibẹ̀. Alẹ́ náà máa ń lọ ní rádaràda tí kò kí n ní ìtumọ̀. Ṣùgbọ́n tí iná bá wà, màá lo fáànù tí màá tan fáànù sí orí tí màá sì sùn ní orí táìsì, ní orí ẹni ni orí táìsì. Ṣùgbọ́n tí kò bá sí iná, mò ń gbìyànjú láti ra rechargeable fan tí màá máa lò nígbà tí kò bá sí iná.

Báwo ni ẹ̀rọ tuntun ṣe yí iṣẹ́ tí o mọ̀ padà? Ẹ̀rọ tuntun yí iṣẹ́ tí mo mọ̀ padà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Àkọ́kọ́ lílọ̀ sí rẹ̀, ó máa yára sí i. Ẹ̀kejì, ó máa rọrùn. Lẹ́ẹ̀ elekẹta, ó máa mú kí a fihàn, kí ẹ̀yàn ní confidence lórí nǹkan tí ẹ̀yàn ń ṣe àti ìyànjú ìgbéraga lórí nǹkan tí ẹ̀yàn ń ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àsìkò o maa n diku ti eyan ba ri ero ti o tuntun ti iṣẹ́ si maa lo ni irọrun. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, àwọn ẹ̀rọ tí ó ti gbó máa ń mú ìnira wá nípa bí kí wọ́n máa lag, kí wọ́n máa slow, tí ìdọ̀tí ti kó sí ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀yàn sì máa ní láti máa restart system. Pàápàá julọ ìṣẹ́ tí mò ń ṣe tí mo rẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà mó máa ń lo kọ̀m̀pútà ni. So kọ̀m̀pútà mi, ó máa jẹ́ èyí tí tí wọ́n bá ti dọ̀títí, ó máa jẹ́ èyí tí ó máa ń mú ìnira púpọ̀ wá.

Mo máa mú àwọn èrò tuntun wá látàrí ìjìnlẹ̀ ìrònú tó gbọn gbọ́n pẹ̀lú àfiwé àti àkàwé àti ìfọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti dàgbà àti wọ́n ti ní òye oríṣiríṣi nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀, nípa nǹkan tí à ń sọ̀rọ̀ nípa.

Lérò rẹ, kí ni ọ̀rẹ́ tòótọ́? Ọ̀rẹ́ tòótọ́ ni ọ̀rẹ́ tí èèyàn yàn láti jẹ́, láti jẹ́ alábàárò, alábátọ́ àti alábàṣepọ̀ ènìyàn tí èèyàn sì lè pè ní ìgbàkígbà tí èèyàn bá wà nínú ìṣòro, bóyá ìṣòro titi owó àbí ìṣòro titi oúnjẹ àbí ìṣòro titi àdáwà tí èèyàn lè pè ní ìgbàkígbà tí èèyàn sì lè sọ ọ̀rọ̀ sí bí pé èèyàn lè sọ ọ̀rọ̀ fún ní gbogbo àsìkò tí èèyàn bá wò ó pé, pàápàá jùlọ ẹni tí ó jẹ́ ẹni tí ó ṣe fọkàntán tó yẹ pé tí èèyàn bá fi ọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ kò ní sọ fún ẹni kankan yàtọ̀ sí eléyìí. Ẹ̀lo mìíràn kò ní ti àti ọ̀rọ̀, kò ní fi ọ̀rọ̀ eeyàn ṣe àkàwé fún èèyàn àbí tí ó máa dá yẹ̀yẹ́ èèyàn sílẹ̀ nígbà tí ó bá ti mon asiri ènìyàn. Ọ̀rẹ́ aláfokàntán, ó ni ẹni, ọ̀rẹ́ tòótọ́ ni ẹni tí èèyàn lè fọkàntán ní gbogbo ìgbà, ní ibikíbi àti ní gbogbo ọ̀nà pé ẹni báyìí ó ń bẹ pẹ̀lú mi, ó sì wà pẹ̀lú mi ní gbogbo ọ̀nà. Ọ̀nà tí èèyàn lè gba èèyàn, tí èèyàn lè gba ọ̀rẹ́ tòótọ́ mọ̀ púpọ̀, tí èèyàn lè fi dá ọ̀rẹ́ tòótọ́ mọ̀ pọ̀. Àkọ́kọ́ ni pé tí ó bá sọ̀rọ̀, ọ̀rẹ́ òtítọ́ kò ní pa irọ́ fún ènìyàn àti pé tí ó bá ṣe àdéhùn kò ní jà ń ba àdéhùn àti pé tí ó bá sì, tí e bá fi nǹkan sí ọwọ́ rẹ̀ ko ni jamba nkan ti e ba fi si owo re ko ni se amulumala nkan ti e ba fi si owo re. Ohun tí ó máa ń ba ọ̀rẹ́ òtítọ́ pọ̀ jẹ́ púpọ̀, pàápàá jùlọ irọ́ púpọ̀. O je nkan gbogi nínú nkan to maa nba ọ̀rẹ́ òtítọ́ je ọ̀dàlẹ̀ àti èké àti ìsọ̀rọ̀sí ló máa ń ṣe ohun kan tó máa ń ba ọ̀rẹ́ òtítọ́ jẹ́ jùlọ.

Wọ́n ní, ṣé o ní ọkọ̀? Rárá, mi kò ní ọkọ̀. Ṣùgbọ́n mò ń gbà lérò pé ní agbára Ọlọ́run kí ọdún yìí tó parí, màá gba, màá ní mọ́tò titi tèmi ná. So ọ̀nà kọ náà, ọ̀nà púpọ̀ ni mo ti ń gba lérò láti rí owó rẹ̀. So, pàápàá jùlọ pẹ̀lú silẹ́nsìo yìí náà. Ó wà nínú ọ̀nà tí ó ṣe gbòógì tí mò ń rò láti fi rí owó láti fi ra mọ́tò. Kétẹ́ tí n baa ti rí owó tí mò fi ṣe ìyàwó tán, màá wa owó tí màá fi ṣe poutry. Lẹ́yìn eléyìí ni màá wá sì wá owó tí màá fi ra ọkọ̀. Nípasẹ̀ lílo silẹ́nsì yìí, ó dá mi lójú wípé màá rí owó náà tí màá sì fi ra ọkọ̀ tèmi láìpẹ́.

Báwo ni o ṣe ń gbáradì fún ìrìnàjò? Mo fẹ́ràn kí n máa lọ sí ìrìnàjò. Nígbà tí mo bá sì ti múra tí mo ti pinu láti gbaradì fún ìrìnàjò, ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ kó òní àwọn aṣọ mi. Màá rí pé mo fọ̀ wọ́n, mo sì lọ wọ́n sínú báágì. Lẹ́yìn eléyìí, ohun tí mo máa ń di dájú wípé mo tún mú lẹ́yìn àwọn aṣọ mi òní ìfọnu, búrọ̀ṣì mi. Eléyìí ni mo máa ń sábà gbàgbé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n eléyìí ti kọ mí ní ẹ̀kọ́ tó jẹ́ pé mo ti gbé, mo ti pinu ni ọ̀kàn mi pé mi ò tún gbàgbé rẹ̀ mọ́. So ó máa ń jẹ́ nǹkan tí mo tún kọ́kọ́ máa ń mú lẹ́yìn ìgbà tí mo bá ti kó gbogbo àwọn aṣọ mi tán. Mo ti gbàgbé lọ́pọ̀lọpọ̀ ìgbà sí ẹ̀yin, ṣùgbọ́n báyìí mi ò gbàgbé mọ́.

Mo fẹ́ràn lọ sí etí, etí kan. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ma lọ sí etí kan, ṣùgbọ́n mi ò tí ì ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n gbogbo ìgbà tí Ọlọ́run bá yọ̀nda fún mi tí mo bá ní owó tí mo bá sì ní àsìkò, màá fẹ́ràn láti lọ sí etí kan láti lọ wo bí ìyàrá Ọlọ́run àti nǹkan tí Ọlọ́run pèsè sí ibẹ̀ láti lọ wo bí ó ṣe rí.

Wọ́n ní báwo ni a ṣe ń san owó, báwo ní o ṣe ń san owó pẹ̀lú fóònù. Mo fẹ́ràn kí n máa san owó pẹ̀lú fóònù láti ara transfer. Páàpáà jùlọ kí n máa lo Opay àti tàbí PalmPay. PalmPay ni mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí ó yára, ó dẹ̀ dùn san owó àti pé gbogbo transfer tí mo bá ṣe ní orí PalmPay ọ̀fẹ́ ni mo máa ń ṣe. Ó jẹ́ ilé-ìfowópamọ́ tí ó yára púpọ̀ tí kò sì kí n gba àsìkò rárá láti ṣe àti sí ó rọrùn àti sí fi owó ránṣẹ́ ó rọrùn, gbogbo nǹkan tó bá dé ní ó rọrùn púpọ̀.

Sọ fún wa bí ènìyàn ṣe ń dáàbò bo ara lọ́wọ́ ẹ̀fon. Ọ̀nà pọ̀ tí èèyàn lè fi dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ẹ̀fon. Alákọ̀ọ́kọ́, ọ̀nà kí èèyàn mójútó àyíká rẹ̀. Gbogbo igbó tó bá wà ní àyíká, ọ̀nà kí èèyàn rí pé èèyàn san títí tí ó fi wọlé. Kí èèyàn san igbó kó sì kó, kó sì sun àwọn nǹkan tí ó bá bá níbẹ̀. Gbogbo àwọn pàntí ti o le gbà omí sínú ki èyán ri pe oun sa gbogbo re kúrò ti osi ko wọn danu si ibi ti ìjọba fi owo si láti kọ wọn si. Yàtọ̀ sí ilé yìí, gutter, omi gutter, kí èèyàn rí pé èèyàn fún un ní àǹfààní láti lọ dáadáa tí kò ní sí ọ̀nà láti dàrúgun kankan níbẹ̀. Yàtọ̀ sí omi gutter, kí èèyàn tún rí pé àyíká, window èèyàn, èèyàn fi net sí tí kò ní sí àǹfààní fún ẹ̀fon láti wọlé láti ojú window. Àti pé tí èèyàn bá tún sùn, kí èèyàn rí pé èèyàn lo neti ìdáàbò bo fún ẹ̀fon èyí tí ó ní insecticide nínú. Yàtọ̀ sí ilé yìí, èèyàn tún lè lo insecticide, àwọn kòkòrò pẹ̀, àwọn èròjà pẹ̀fon pẹ̀fon láti fi pa àwọn ẹ̀fon tí ó bá ti rí àríyé àbí tó bá rapalá wọlé nípasẹ̀ sísí ilẹ̀kùn.

Ojo ti mo ba ni aye, won ni so fún wa ohun ti o inse nigbati o ba ni aye. Mo máa ń ní ààyè ní ọjọ́ Monday àti ọjọ́ Tuesday tí mi ò kí ń lọ sí ibi iṣẹ́. Mo ma nripe mo fo àwọn aṣọ min ni ojo yìí. Mò ń rẹti máa fi ń gbaradì fún àwọn, àwọn ọjọ́ tí iṣẹ́ máa wà fún mi láti ṣẹ. Màá rí pé mo pon ọmi sí ilé, mo sì fọ gbogbo inú ilé mi. Mo tún gbogbo inú ilé mi ṣe, mo gbá bẹ́ẹ̀dì mi, mo sì fọ́n gbogbo wardrobe mi àti àwọn fanú mi, mo tún wọ́n ṣe dáadáa. Lẹ́yìn eléyìí tí mo bá ti parí gbogbo iṣẹ́ tán, màá rí pé mo sùn dáadáa. Mo sì dáná àwọn oúnjẹ tí màá jẹ fún ọjọ́ náà. Lẹ́yìn eléyìí, màá rí pé gbogbo nǹkan tí ó ye kí n ṣe ni mo ti ṣe. Lẹ́yìn eléyìí, màá jókòó sínú ilé, màá sì bẹ̀rẹ̀ sí ní wo Twitter, máa wo nǹkan tó ń lọ ní agb-agbègbè. Lẹ́yìn eléyìí, yàtọ̀ si eleyi, mo tu ripé mo máa ń, mo máa ń ka àwọn tírà mi. Mo máa ń ní ọjọ́ méjì fún ìsinmi ní oṣe.

Igbo to wa ni toosi mi oje igbo amazon. Igbó eleyìí ó jẹ́ nǹkan tí àwọn ènìyàn máa ń lọ ṣe ọdẹ, tí àwọn ẹ̀yan si máa lọ ń dáko ní inú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú igbó yìí ni àwọn Fúlàní ti di, wọ́n ti ń gbé sínú rẹ̀, tí wọ́n sì ti sọ di ìletò wọn, tí wọ́n ti ń gbé níbẹ̀, tí wọ́n ti ń gbé ǹkan rere ṣe níbẹ̀. Ilé ti súnmọ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ inú igbó yìí, ṣùgbọ́n síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ààyè sì wà níbẹ̀ tí kò tíì ṣe ǹkan kan níbẹ̀. Àwọn òǹkan meremere ló pọ̀ nínú igbó yìí bíi ọ̀yà, àwọn ẹranko bíi ọ̀yà, erin, amájù, erinmilóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ni àwọn igi bí i, à, igi àràbà, igi pákó àti igi awùsá àti àwọn igi òbí ni wọ́n wà ní inú igbó náà.

Òfin eré tí mo máa ń ṣe nígbà tí mo wà ní kékeré, ẹ jẹ́ kí n fún yin ní àpẹẹrẹ, sandy, a ń pè bọ́ọ̀lù kan ní sandy aláfọwọ́gbá ni. Ó dàbí table tennis ọ̀un ni, ṣùgbọ́n ilẹ̀lẹ̀ ni a máa ń fi ẹsẹ̀ fa ìlà. So àwa mẹ́rin ni a máa ń, àwa mẹ́rin ló máa ń gbá bọ́ọ̀lù náà àbí ó kéré jù àwa méjì, èèyàn mẹ́ta ò lè gbàá, èèyàn mẹ́rin tàbí èèyàn méjì ni ó gbá. So nínú àwọn òfin tí ó dé máa gbá bọ́ọ̀lù yìí ni alákọ̀ọ́kọ́ ọwọ́ ni a fi máa ń gbá. Ẹ̀yàn lè fi ẹsẹ̀ gbá, èèyàn o sì gbúdọ̀ fọwọ́ dí mu. Ó dàbí table tennis gẹ́lẹ́ náà ni, ṣùgbọ́n orí ilẹ̀lẹ̀ ni a ti máa ń gbá. Tó bá kan orí ìlà, ó gbúdọ̀ kọ́kọ́ balẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti pín, a yá bí box sọ́nà mẹ́rin. So tí a bá ti ya line mẹ́rin, so yóò fi fomu box. Awa ya cross si laarin, so a divide cross yen si four places. Ẹ̀yàn kọ̀ọ̀kan yóò mú egun kọ̀ọ̀kan. So ti ẹni akoko ba ti sa, a n pe ni sa, o bere niyen. Tó bá ti bẹ̀rẹ̀, ó gbúdọ̀ kọ́kọ́ kanlẹ̀ nínú ilé rẹ̀. Yóò kanlẹ̀ nínú ilé ẹni tí ó gbá sí. Tó bá ti kalẹ̀ nínú ìgbà yẹn lẹ́niyẹn ó tó bá dápadà. To ba kanle lemeeji nínú ile re, òfin alakoko nuu o ti je foul fún ẹni to sa yen. Tó bá kalẹ̀ lẹ́ẹ̀mejì nínú ilé ẹni tí ó gbá sí, ó ti di òfin ẹlẹ́ẹ̀, ó ti di òfin mìíràn tí ó náà tún ti foul bẹ́ẹ̀ yẹn. So tí ó bá, tí ó bá kanlẹ̀ ní, tó bá kan orí line, ó ti di foul fún ẹni tí ó gbá. Tí ó bá jáde lọ síta, ó ti di foul fún ẹni tó gbá. So àwọn òfin tó ṣe kókó jù nìyẹn. Then òfin mìíràn ni pé èèyàn o gbúdọ̀ di bọ́ọ̀lù mu fún ìgbà pípẹ́, ó pọ̀ ju ten seconds, èèyàn lè fi di bọ́ọ̀lù kan mu. Ẹ̀ṣẹ̀ èèyàn sì gbúdọ̀ tún tẹ bọ́ọ̀lù mọ́lẹ̀ pẹ̀lú ẹsẹ̀, ó pọ̀ ju three, five seconds ni bọ́ọ̀lù gbúdọ̀ lò. Ó pọ̀ ju lò ni órí ẹsẹ̀. Tó bá se ń ba lẹ̀, gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni à maa se gbá. Then imii tún, okay àwọn òfin tí mo sì lè rántí ni fún ìgbà yìí nìyẹn.

Ti mo bá pàdé ènìyàn ni, "ọ́ ní báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà?" Ti mo bá pàdé ènìyàn ní ojú ọ̀nà, ó dá lé lórí irú ẹni tí mo pàdé, bí ènìyàn se jẹ́ sí mi àti ohun tí èmi àti ẹni náà dà papọ̀. Alákọ̀kọ̀ tó bá jẹ́ akẹ́gbe mi tí mo bá pàdé rẹ lójú ọ̀nà, màá kí pé, "à báwo ni ọ̀rẹ́ mi? Ṣé dáadáa lọ wà? Gbogbo iṣẹ́ ńkọ́? Fámílì rẹ ńkọ́? Báwo dè ni àwọn mama rẹ àti àwọn òbí rẹ?" Màá bèèrè gbogbo eléyìí. Ni ìgbà tí ó bá sì da padà, "dáadáa ni o ọ̀rẹ́ mi, fámílì wa o, àwọn òbí mi náà wà, màmá ń bẹ gbogbo wọn bẹ dáadáa. Àǹtí rẹ tí àǹtí mi béèrè rẹ ń jọ́sìn?" Ǹkan kan bẹ́ẹ̀ yẹn, so a máa sọ àwọn ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni, wọ́n ní ṣe o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní, bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́. Eléyìí ni wọ́n fún wa nígbà tí wọ́n kọ́kọ́ gbà mí ṣi iṣẹ́. To jẹ pé ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ wọ ibi iṣẹ́, màá ní láti ṣe àfihàn rẹ̀. Àti ní gbogbo ìgbà tí mo bá wà ní ibi iṣẹ́, màá ní láti fi ṣe àfihàn rẹ̀ kí àwọn tí ó wà ní ibi iṣẹ́ lè bá mọ̀ pé ara wọn ni mí.

Ṣe àlàyé èlò, ohun èlò tí ó wà lọ́wọ́ rẹ lójoojúmọ́. Ohun èlò tó wà lọ́wọ́ mi lójoojúmọ́ òun ni aago ìbọ̀wọ́. Mo fẹ́ràn kí n máa lo aago ìbọ̀wọ́ ní gbogbo ìgbà. Ó jẹ́ èyí tí kò wúwo, ó wúwo ní ìwọ̀n one hundred gram. Mo fẹ́ràn kí n máa lòó jáde ní gbogbo àsìkò. Eléyìí yóò mu mi wa conscious láti mọ táìmù àti láti fi ṣe nǹkan tó yẹ kí n ṣe lójú ọwọ́. Ó rẹwà ní ọwọ́ mi púpọ̀, o dẹ̀ bu o dẹ̀ bun ó wu ó dùn rí lọ́wọ́ mi púpọ̀. Àti wípé o jẹ èyí tí mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti fi ṣe ẹ̀ṣọ́ ara mi.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn bí i olóńgbò. Mo fẹ́ràn olóńgbò mi gan-an, ó jẹ́ olóńgbò mi tó jẹ́ olóńgbò tó wà disciplined. Ó ní làákàyè púpọ̀, ó máa ń bá mi ṣeré, ó dẹ̀ máa ń tọ́jú gbogbo àwọn nǹkan ìní mi. Ó máa ń mójútó àwọn eku tó wà nínú ilé láti rí i pé ó ń pa gbogbo wọn, tí ìkan kan ńnú wọn ò sì survive.

Tani ń sọ fún wa nípa ibi ti o yípadà lójú rẹ? Ibi tí ó yípadà lójú mi, pàápàá jùlọ ọ̀nà ìlú tí mò ń gbé báyìí tí ó ń jẹ́ Ilorin. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ibí bàyìí ti, ni Ilorin ti yípadà ní ojú mi, pàápàá jùlọ àwọn ọ̀nà tí ó dá geere, àwọn ibi tí ò sí flyover tẹ́lẹ̀, àwọn ibi tí ò sí skyscraper ni gbogbo ẹti n lálẹ́ hù, àwọn ibi ti o ti di alapa, gbogbo ẹni governor àwọn Abdulrahman Abdulrasaq, gbogbo ẹ lọ ti yípadà ti o si ti sọ wọn di ọtun. Èyí ti mo wá fẹ́ràn jù, òun ni àwọn skyscraper tí gbogbo ẹ̀ ti lálẹ́ hù, tó wó gbogbo àwọn secretariat tí wọ́n ń lò láti ayé àtijọ́, tó sì sọ gbogbo ẹ̀ di ọtun ti o bojuri ni ẹsẹ. Lákòókò yìí, gbogbo ibi tí hold up ti máa ń wà tẹ́lẹ̀, gbogbo ibẹ̀ ló ti gbé àwọn flyover sí, tí kò sì sí hold up lọ rẹpẹtẹ mọ́ ní gbogbo àgbègbè Ilorin. Paapaa julọ nínú ọjà Aba, ti o jẹ pe àwọn ẹya ń kọndun ka ma ta ọjà ni arin titi, gbogbo wọn lọ ti le kúrò níbẹ̀ ti o si sọ di ọ̀nà òpópónà méjì, ọ̀nà ibeji, o sọ ọ̀pọ̀pọ̀nà ibeji, ti ko si si àwọn ẹni kankan ti n gba láàyè láti ta ọjà ní inú, láàárín títì mọ́, so tí gbogbo ọkọ̀ ń lọ bí ó ṣe yẹ kí ó lọ.

Sọ fún wa nípa ìpinnu tí o kábàámo. Ìpinnu tí mo kábàámo, òun ní ìpinnu pé mo fẹ́ ṣe masters mi ní ilé-ẹ̀kọ́ gíga University Ilorin. Ìpinnu yìí jẹ́ èyí tó wù mí púpọ̀ láti ṣe ṣùgbọ́n bí program yẹn náà se n run, ko ba ṣe ń run, kò bá ti tì íbiṣẹ́ mi mu, bẹ́ẹ̀ sì ni ó need kí eeyàn ní owó ní ọ̀pọ̀lọpọ̀. Owó tí mo ní kò pọ̀, kò tó nǹkan, péréte ni owó tí mo ní. Bẹ́ẹ̀ sì ni o mo kábàámà pé mo pinnu láti ṣe ìgbìyànjú náà torí gbogbo owó tí mo ná, tí mo fi gba fọ́ọ̀mù àti tí mo fi ṣe kíní nígbà náà, gbogbo ẹ̀ ló já sí pàbọ́ tí mi ò sì rí nǹkan kan ṣe. So nígbà yẹn mo ti gbé, mo ní láti gbé kíní yẹn sílẹ̀, láti gbé program won yẹn sílẹ̀ tí mo sì mu ilé kéwú ní ọ̀kunkundun. Inú mi dùn pé mo ti ń lọlé kéwú báyìí, mo sì ti bẹ̀rẹ̀ láti ìgbà náà tí mo sì ti rìn rìn jìnà díẹ̀ nínú kéwú tí ó sì tun rán mi lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀. So kéwú náà ni mo sì ń kọ́ lọ́wọ́ báyìí tí mo sì ń, tí mo sì, tó sì jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n láìpẹ́ láìjìnà tí Ọlọ́hun bá ṣe e, màá sì tún gbìyànjú láti tún kọ́, láti tún tẹ̀síwájú síi nípa títì master mi náà.

Ṣé o fẹ́ràn jìyàn? Rárá, mi fẹ́ràn láti máa jìyàn. Ó jẹ́ nǹkan tí mo kórìíra púpọ̀. Mo-- tí mo bá ní n tí mo fẹ́ sọ tí mo sì, tó sì dá mi lójú, mà á sọ. Kódà bó ti lè jẹ́ pé ẹni yókù àbá àwọn tí wọ́n wà níbẹ̀, wọ́n kọ̀ àbí ó jẹ́ ǹkan tó tako lákàáre titi wọn, ṣùgbọ́n eléyi ko kò ní túmọ̀ sí pé kí n wá fi dá èèyàn sílẹ̀. Mà á sọ nǹkan tí mo fẹ́ sọ, mà á sì gbàgbé rẹ̀ síbẹ̀. Ohun tó bá wù wọ́n kí wọ́n ṣe nípa nǹkan tí mo bá ti sọ kalẹ̀.

Báwo ni o ṣe ń ṣètò ìnáwó rẹ? Ètò ìnáwó mi, mo máa ń ṣeé ní oṣooṣù, ni mo máa ń ṣe ètò mi, torí òníṣẹ́ oṣù ni mí. Màá ti ṣe, màá ti kọ gbogbo àwọn nǹkan tí mo fẹ́ rà sílẹ̀ ní ipa, ní kó tó di pé owó náà wọlé. Màá ti kọ wọ́n sílẹ̀, màá sì ríi wí pé iye tí mo kọ ó ṣe déédé iye tí mo fẹ́ gbà àbí ó ṣe, ó fẹ́ ṣe iye tí mò ń gbà. Mo máa ń kọ nǹkan bí rice, kókó jùlọ nìyẹn àti ẹ̀wà pẹ̀lú ẹ̀gúsí àti àwọn nǹkan míì tí mo máa ń jẹ. Yàtọ̀ sí eléyìí, màá kọ brush, màá sì kọ maclean, that is, toothpaste àti iyọ̀ àti maggi, gbogbo àwọn nǹkan tí mo máa ń kọ sílẹ̀ nìyẹn. Tí mo bá sì ní nǹkan ayẹyẹ bí aṣọ àbí nǹkan míì tí mo fẹ́ rà, màá ti kọ àwọn náà sílẹ̀ tí màá sì máa gbé bukata wọ́n ní ọ̀kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà owó náà kò kí ń tó ra àwọn nǹkan wọ̀nyí tí mo máa ń kọ sílẹ̀. Ṣùgbọ́n màá ṣe sùúrù, màá dẹ̀ mú àwọn èyí tí owó mi bá ká níbẹ̀, àwọn náà ni màá gbé pé mo gbé ṣe níbẹ̀.

Mi kò, wọ́n ní ṣé o mọ àmi ìràwọ̀ rẹ mi kò mo àmi ìràwọ̀ mi mi kò ní ìgbàgbọ́ sí àmì ìràwọ̀. Mi kò sì fẹ́ ǹkan kan tí ó, tó ní ṣe pẹ̀lúu rẹ̀ rárá. Mi ò mọ anything nípa, mi mọ nkan kan nípa àmi ìràwọ̀, bó ti wù ó mo.

Lérò rẹ, kilode ti a fi n bọwọ fún àgbà? A n bọwọ fún àgbà, o jẹ àṣà àti ìṣe tìtí ilẹ̀ Yorùbá. Ọ̀nà tí a fi n bọwọ fún àgbà àti ìdí tí a fi n bọwọ fún àgbà, o pọ̀ gidi gan. Paapaa julọ tí ọmọ kékeré bá bọwọ fún àgbà, yóò jẹ́ ìdùnnú fún àgbà, yóò sì tún jẹ́ ìwúrí fún ọmọ kékeré náà. Eléyìí yóò fún èèyàn ní ìdùnnú pé a lágbájá kò di àgbà ẹ̀sín, torí ẹ̀dá ènìyàn ni gbogbo wa, gbogbo wa la sì mọ̀ bí a ṣe máa ń rí ní lọ́kàn ara wa, ọ̀kan eyokan ni gbogbo wa ní. Tí a wá bá ń wo ìgbésẹ̀ àwọn eyinbo tí wọn ki ń bọwọ fún ara wọn, a máa rí wípé ìkanrà máa ń pọ̀ àti ìbànújẹ́, anxiety àti depression, ó máa ń sábà wọ létò wọn nítorí pé kò sí ẹni tí ó bọwọ fún-- torí pé ọmọdé ó bọwọ fún àgbàlagbà, àgbàlagbà náà kò sì bọwọ fún ọmọ kékeré. Ìdí pàtàkì tí a fi máa ń bọwọ fún àgbàlagbà ni pé láti jẹ́ kí inú àgbàlagbà dùn láti ríi wípé àwọn jẹ́ ẹni yìí, ẹni àpọ́nlé láwùjọ. Bẹ́ẹ̀ dẹ́ ní àgbàlagbà náà tún gbudọ̀ ṣe ètò láti máa ríi wípé òun ò rí ọmọ kékeré fín. Eléyìí yóò mú àárín fín kó jùnà sí iru àgbàlagbà bẹ́ẹ̀. Ọ̀nà tí a máa ń fi ń ṣe, tí a máa ń fi bọ̀wọ̀, ọ̀nà tí a máa ń fi, tí a máa ń ṣe láti fi bọ̀wọ̀ hàn sí àgbàlagbà ni kí a kí àgbàlagbà, gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe kí a kí wọn tàbí kí á ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí nǹkan tí wọ́n bá ń ṣe. So a máa ń kọ́ ọmọdé ní bí yóò ṣe kí àgbàlagbà nípa pé kí ó kí àgbàlagbà ní gbogbo ìgbà tó bá rí wọn àti kó ṣe ìrànlọ́wọ́ fún wọn, bóyá kó gba ẹrù lọ́wọ́ wọn àbí kí ó bá wọn ṣe ǹkan tí wọ́n ń gbìyànjú láti ṣe àbí kí ó mú wọn gun ibìkan tí wọ́n gbìyànjú láti gun. Ṣùgbọ́n ni ayé òde òni ìyìn padà púpọ̀ ko ti dé ba bi a ṣe máa nṣe ibọwọ fún àgbàlagbà. Ó jẹ́ ohun tí ó dùn ènìyàn wípé àwọn èèyàn rí pé bí ká má tẹ̀ àbí ká má dọ̀bálẹ̀ ni ọ̀nà tí a máa fi ìbọ̀wọ̀ hàn sí àgbàlagbà. Rárá, eléyìí kò rí bẹ́ẹ̀. Kí á má tẹ̀, kí á sì máa fi orí bálẹ̀ àbí ká má dọ̀bálẹ̀, ó jẹ́ èyí tó lòdì sí àṣà àti ìṣe ìjẹ́ ọmọ ènìyàn gangan gan. Eléyìí kò túnmọ̀ sí ìbọ̀wọ̀ rárá, ṣe ó kàn túnmọ̀ sí pé ìyẹpẹra, ìyẹpẹrẹ ara ẹni tányányán fún ẹlòmíràn àti ìgbé ẹlòmíràn ga ju ara ẹni lọ tí eléyìí sì kò dì sí, tí ó kò dì sí value àwa ọmọ èdè ènìyàn. Ẹni tí oyè ki èyán yẹpẹrẹ ará rẹ tan yanyan fún ọlọ́run nítorí ìdí èyí ọlọ́run nìkan lo ni ètò si láti ma tẹ là ni ètò si láti ma tẹ fún ohun náà sì ni a ní ẹ̀tọ́ sí láti máa dọ̀bálẹ̀ fún. So ọ̀nà tí a lè gbà rán àgbàlagbà pọ̀, tí a lè gbà ran lọ́wọ́ àbí tí a lè gbà bọ̀wọ̀ fún àgbàlagbà, ó pọ̀ gidi gan. Ṣùgbọ́n ká mú méjì yìí ṣọ́wọ́ wípé a lè gbà, a lè bọ̀wọ̀ fún àgbàlagbà nípa kíki wọn, a dẹ̀ tún lè bọ̀wọ̀ fún àgbàlagbà nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún wọn lórí ǹkan tí wọ́n bá fẹ́ ṣe.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè é dáadáa? Mo mọ oúnjẹ bí a, tí a ń ṣe tó pọ̀ gidi gan. Àkọ́kọ́ n bẹ̀, mo mọ bí a ṣe ń ṣe àmàlà. Àmàlà, ti a bá ti rí ìyẹ̀fun tí à ń pè ní èlùbọ́ tí a sì ti jọ, tí ó kúnna dáadáa, a ó gbé omi kaná títí tí omi ó fi hó. Bí a bá ṣe fẹ́ kó rí, ó dá lé lórí bí a ṣe máa rò. Tí a bá fẹ́ kí àmàlà náà kó fà dáadáa, a máa ní láti ro àmàlà náà ní orí iná. Paapaa ìjùlọ tó bá jẹ́ èlùbọ́ gidi, ó ṣe dandan kí á rò ó ní orí iná. A kọ́kọ́ bu, a kọ́kọ́ bu kínní díẹ̀, èlùbọ́ díẹ̀ sí orí iná. Ti a ba ti bu elubọ diẹ si orí ina, a o ro papọ̀ titi ti i fi di ara pọ. Lẹ́yìn eléyìí, a wa máa bu èlùbọ́ díẹ̀díẹ̀ sí i títí tí yóò fi le. Tí a bá rí pé èrùkúnìnrìn kò tíì jinná dáadáa àbí kó jẹ pé ó ti le jù àbí kó jẹ pé èlùbọ́ ti pọ̀ jù, a ó da omi, a bu omi díẹ̀ sí i, a ó wá de kaná títí tí ó tun fi hó dáadáa. Tí ó bá ti hó dáadáa, a ó wá tún un rò. Lẹ́yìn eleyii, a o kọ sínú abọ, a o si tọ ọbẹ sínú awo. Bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni a ó máa gbé lọ sí ọun. Yàtọ̀ sí àmàlà, oúnjẹ ìmii ti mo tún mọ̀ bí eeyan se máa ń ṣe oun ni ẹba. Mo mọ bí a ti máa ń tẹ ẹba dáadáa. Ẹba títí rẹ̀ òun kò ní wàhálà púpọ̀ lọ títí. So a máa gbé, a máa gbé omi kaná. Tí omi náà bá ti hó, a ó sì da ẹba sínú rẹ̀. A lè ro náà lórí iná, a sì le ṣọ́kalẹ̀ láti ro. A ó yi mọ́ra wọ́n dáadáa títí tí yóò fi darapọ̀. Ẹba kosi ẹba to jina, kosi ẹba tio jina. Kí ó sì á ti darapọ̀ tí ó sì lè àbí kí ó rọ̀ tí a bá ṣe fẹ́ sì í. Lẹ́yìn eléyìí, mo mọ bí a se máa ń ṣe fùfú. Láti ìbẹ̀rẹ̀ ni a ti, tí a bá fẹ́ ṣe fùfú, a ó mú ẹ̀gẹ́, a ó rẹ́ sí omi fún bíi ọjọ́ mẹ́ta. Ti a ba ti rẹ fún omi bi ọjọ mẹ́ta, ẹgẹ náà yo ti rọ. Tio ba ti rọ, àbí páàkì. Tio ba ti rọ, ao wa sẹ nínú asẹ. A ó ṣẹ̀ ẹ́ fún ọkun ní gbogbo ẹ̀ tí ó bá ti, tí a bá ti ṣẹ̀ ẹ́ sínú asẹ tán, a ó fi lára balẹ̀ kí, kí ẹ̀gẹ́ náà kí ó sílẹ̀ kí omi idọti si wá lókè. Ti ẹgẹ náà ba ti silẹ, ao da omi ti o wa loke ao yọ danu. Tí a bá yọ̀ dànù tán, a wa da kínní ẹ̀gẹ́ tó ti sílẹ̀ yẹn. A ó da a sínú àpò, a ó fún láti fún gbogbo, a ó da a sínú àpò, a ó gbé sí orí pákó kan. A ó gbé pákó mii le lórí. A ó wá gbé òkúta lé orí pákó tí a gbé lè lórí yẹn fún bíi ọjọ́ kan àbí ọjọ́ méjì. Eléyìí yóò mú kí àwọn omi tí ó sì tún ṣẹ́kù nínú ẹ̀gẹ́ náà kí ó lọ. Ti a ba ti wa fẹ ro fufu ao bu kini yẹfun toku ti o ti gbẹ ti o ti fún dáadáa ao bu sínú omi ao si po o dáadáa, a wa da si orí ina. A ó máa ro títí tí yóò fi darapọ̀, tí yóò fi di pé yóò jinná tí a sì máa jẹ ẹ́. Eléyìí yàtọ̀ sí bí a ṣe ń ṣe ẹba, ó sì yàtọ̀ sí bí a ṣe ń ṣe àmàlà. Oúnjẹ mìíràn tí mo tún mọ̀ bí a ṣe máa ń ṣe ni ráìsì àti ẹ̀wà. A ó gbé omi kaná, tí omi náà bá sì ti gbóná, a ó kọ́kọ́ da ẹ̀wà sí i. Tí ẹ̀wà bá ti gbóná, tí ẹ̀wà, tí ẹ̀wà bá ti jinná, a ó ṣẹ̀ṣẹ̀ wá da ìrẹsì sí i títí tí ó sì fi darapọ̀. Yàtọ̀ sí àwọn eléyìí, mo mọ bí a tún ṣe máa ń ro sẹ̀mọ́. Bi a se ma n ro sẹmo nipe oun tun yàtọ̀ si bi a se ma n ro àmàlà, bi a se ma n gunyan àti bi a se ma n ro fufu. Sẹ̀mọ́ títí rẹ̀, a ó kọ́kọ́ gbé omi kaná. Tí a bá ti gbé omi kaná, tí omi bá sì ti hó, a ó ti pa pẹtẹ. A ó bu sẹ̀mo díẹ̀ sínú omi tútù. A ó ti ro papọ̀ tí yóò darapọ̀ dáadáa tí kò ní sí kókó kankan níbẹ̀. Tí a bá ti ro, tó bá ti darapọ̀ dáadáa tí omi tó wà lórí náà sì ti hó, a ó yi èyí táa pọ̀ sínú omi tútù, a ó yi dà sínú èyí tí a bù sínú omi gbóná. A ó máa ro títí tí ó fi darapọ̀, títí tí ó fi jinná. Lẹ́yìn ìgbà tí ó bá ti jinná tán, yóò sàn bí ẹ̀kọ. A ó sì ṣẹ́ wá da sẹ̀mọ́, ìyẹ̀fun sẹ̀mọ́ sí i díẹ̀díẹ̀ títí táa fi ró tí yóò fi le. Àwọn oúnjẹ péréte tí mo mọ̀ bí a ṣe máa ń ṣe nìyí. Màá sì tún tẹ̀síwájú fún ìgbà mìíràn tí mo bá tún ti rí oúnjẹ mìíràn.

Yàrá wo ni o fẹ́ràn jù nílé? Kí ló dé? Yàrá tí mo fẹ́ràn jù nílé, òun ni yàrá ibùsùn mi torí òun ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo nílè wà. Mo fẹ́ràn kí mo wà níbẹ̀ torí ìbẹ́ máa ń dákẹ́. O tún wà, ibi tó tún wà, ó jẹ́ ibi tí kò ki n sí ibi ìtànṣán oòrùn rárá níbẹ̀. Ó jẹ́ ibi tí ó máa ń dákẹ́ rọ́rọ́ tí ó sì máa ń kúlù tí ò sí ìdáàmú kankan níbẹ̀. Ẹ̀, ibùsùn mi, o tóbi púpọ̀ tí mo sì máa ń dá wà níbẹ̀. Mo fẹ́ràn kí n máa sùn ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀, mo tún ní àga ibùjókòó kékeré kan tí mo máa ń jókòó sí ní orí, nínú yàrá mi náà. Mo fẹ́ràn kí mo wà níbẹ̀ láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àbẹ̀wò sí orí ayélujára. Ìgbà tí mo máa ń lọ níbẹ̀ máa ń pọ̀ gidi gan, tó jẹ́ pé tí mo bá wà ní ilé tí mi ò lọ sí ibi iṣẹ́, fún bí i wákàtí mẹ́wàá, màá lo bí i wákàtí mẹ́jọ ní inú yàrá mi tí màá sì lo wákàtí méjì yòó kù ní, díẹ̀ ní kitchen tí màá sì lo díẹ̀ nínú toilet àti ókéré tányányán, màá lo wákàtí kan ní, màá lo díẹ̀ nínú wákàtí náà ní yàrá ibùsùn, ní yàrá sitting room mi. Mi ò kí ń lo àkókò rara ní sitting room mi torí pé kò sí television kankan níbẹ̀ láti máa wò.

Ṣàlàyé bí a ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀. Ọ̀nà oríṣiríṣi pọ̀ tí a ń gbà gbin ohun ọ̀gbìn. Ó dá lé lórí nǹkan tí a bá fẹ́ gbin tàbí ewu ibi tí a fẹ́ gbin nǹkan sí, bí ibẹ̀ ṣe rí kó tó di pé a pinnu láti gbin nǹkan síbẹ̀. Ohun tí a nílò láti ṣe ìpalẹ̀ fún ohun tí a fẹ́ gbin, òun ni ọkọ́, àdá àti oríṣiríṣi òǹkẹ́mẹ́kà. Tí ó bá jẹ́ pé oko aládà ńlá ni a fẹ́ ṣe, a máa nílò tractor láti kọ́kọ́ pa ilẹ̀ fún nǹkan ọ̀gbìn tí a fẹ́ ṣe. Tẹ́ à tú máa nílò tractor láti kọ ebe tí pàápàá jùlọ tó bá jẹ́ bí àgbàdo àbí ẹ̀wà àbí ọkàbàbà ni a fẹ́ gbin. Ṣùgbọ́n tó bá jẹ́ bí nǹkan tí a fẹ́ gbin bí iṣu ni, a ò ní rí tractor láti kọ ilẹ̀ fún ebè iṣu. A máa nílò láti lo ọkọ́ ńlá tí a máa, tí a máa ń lò. Àwọn ọkọ́ ńlá tó wà fún ebè iṣu. Àwọn tí wọ́n ní, àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ náà wà. Wọ́n máa ń ṣe bí iṣẹ́ tìtì wọn. Àwọn alágbàṣẹ bíi àwọn àgàtú, wọ́n máa ń ṣe iṣẹ́ tí wọ́n sì gba ní iṣẹ́ tí wọ́n máa ń bá àwọn èèyàn mú pẹ̀lú owó pérétè. Wọn bá eyan ko iye ebe ti eyan ba fe kó ti eyan o si bẹrẹ si n gbìn nkan. Àwọn ohun ọ̀gbìn tí mo lè ṣàlàyé bí a ṣe máa ń gbìn ni àgbàdo. Lẹ́yìn ìgbà tí a bá ti kọ àgbàdo tán, a ó ki àgbàdo bọ́lẹ̀. Alẹ́ ki méjì àbí mẹ́ta bonu iwo kan ti asi lo maa se be fún gbogbo ìgbà ti aba fe se da.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ìgbà tí mo bá lọ sí ibi iṣẹ́, pàápàá jùlọ ọjọ́ Monday àti ọjọ́ Tuesday. Mo máa ń lo àwọn àkókò náà láti ṣe gbogbo ìmọ́tótó àwọn ilé mi àti láti mú gbogbo àyíká mi mọ kó tó dáadáa. Mo máa ń bẹ̀rẹ̀ láti inú yàrá mi àti láti inú toilet mi. Tí kété tí mo bá ti fọ aṣọ tán, tí mo ṣẹ-- tí mo fọ aṣọ tán, màá gbé omi tí mo bá lò kù máa fi fọ inú toilet mi. Nígbà tí mo bá fọ inú toilet náà tán, inú yàrá wẹ̀ tí mo bá fọ tán, màá bọ́ sí inú yàrá mi, màá gbá ilẹ̀. Bí mo bá ti gbá ilẹ̀ tán, yàrá mi wọn tiles ẹ, màá sì nu àwọn tiles náà. Tí mo bá ti nu tiles náà tán, màá bọ́ sí passage, màá gbá gbogbo passage. Níbi tí mo bá ti ń gbá passage lọ ni màá ti bọ́ sí-sitting room-- tí màá ti bọ́ sí kitchen náà tí màá fọ gbogbo àwọn abọ́, tí màá sì gbá ilẹ̀ kitchen náà. Tí mo bá ṣele yìí tán, màá bọ́ sínú pálọ̀ mi. Màá gbá inú pálọ̀ mi náà, màá sì nu gbogbo ẹ̀ nu. Lẹ́yìn eléyìí, màá wá jẹun. Màá wẹ̀ tí màá jẹun. Má wẹ̀ tán, màá wá jẹun. Tí màá sì jẹun tán, màá sùn. Tí mo bá jí, màá lọ kírun. Tí màá kírun tán, màá padà sórí ibùsùn mi ní bí i ago méjì. Màá sùn títí bí i ago mẹ́rin, màá tún lọ kírun. Èyí ni bí mo ṣe máa ń ṣe ìmọ́tótó ilé mi. Tó bá jẹ́ àyíká mi ni, mo máa ń ṣán àwọn àyíká mi ní gbogbo ìgbà tí wọ́n bá ti kún. Tí ó bá jẹ́ pé mi ò rí ṣán tó ti kún kó já ntemi nìkan le ṣán, a máa dá owó nínú compound wa ní àwa t'ajọ ń gbé, àdúgbò. A dá owó, a sì ra chemical láti fín àyíká wa palm.

Kini o maa n se ni asale? Ní ọ̀pọ̀lọpọ̀ aṣálẹ́, mò ń má ń wà ní inú ilé mi, pàápàá jùlọ nínú àgbàlá ilé wa. Mò má ń wo gbogbo inú ilé bí inú ilé ṣe dá sí. Ṣùgbọ́n ní ìgbà tí mi ò bá rí, tí mo bá ti wo tí ọjọ́ bá sì wà, màá mú olóńgbò mi jáde tí màá sì máa bá a ṣeré. Ìyẹn, musùn, so maa màá ba ṣeré títí tí ọjọ́ ó fi lọ bí i kí n máa fún un lóúnjẹ. Tàbí kí n lọ wo àwọn adìyẹ tí mò ń sin àbí n gbà mìí kí n lọ wo úgú tí mo gbin.

Ṣàlàyé ijó tí a máa ń jó ní agbègbè rẹ. Ijó tí ó máa ń jó ní agbègbè mi ni ó pé oríṣìíríṣìí ṣùgbọ́n ijo èyí tí ó gbajúmọ̀ ó ni ijó kí a máa kú mọ́lẹ̀ ní ìgbà tí àwọn èèyàn bá ń ṣe ayẹyẹ. Ẹni tí ó máa ń jó ni àwọn ọmọ kéékèèké, ijó kókó kúulé, kókó kẹ̀bẹ̀tà tàbí sáláńgá. Ìru n ló kọ́, ló, ló pọ́mọ jù tí àwọn èèyàn ń jó ní ayé ìsìn, ó sì wọ́pọ̀ ni àárín àwọn ọmọdé. A máa ń jó láti ibi kí wọ́n mú ẹ̀yin sí ẹ̀yin, kí wọ́n máa mú ẹsẹ̀ kan sí ẹyin, kí wọ́n máa gbé kan síwájú, èyí tí a gbé sẹ́yìn ká gbé e sẹ́sẹ̀ ọ̀tun, èyí tí wọ́n bá gbé síwájú ká gbé sí, ká gbé tẹ̀lé kí wọ́n sì máa lọ, kí wọ́n máa mi ara, kí wọ́n máa mi n mọ orí, máa gbogbo ẹ̀ bẹ́ yen.

Sọ fún wa níbi, sọ fún wa nípa ibi gbígbẹ tí o ti kọjá. Ibi gbígbẹ tí mo ti kọjá ó wà ní Challenge. Ó jẹ́ ibi tí omi kò sí níbẹ̀ rárá, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń kọjá níbẹ̀. Kò sí koríko kankan níbẹ̀. Ó ti jẹ́ èyí tí gbogbo rẹ̀ ti gbẹ, tí kò sí tì o si sí omi kankan ní ibẹ̀.

Irú etígbọ̀ wò ni o máa ń lò? Mo máa ń ló etí gbọ ear pod. Ìgbà mìíràn wà mo máa ń lo earpiece, ṣùgbọ́n èyí tí mo ń lò lọ́wọ́ báyìí òun ni Airpod. Mo máa ń lo, mo máa ń lo headset náà fún iṣẹ́ mi ṣùgbọ́n èyí tí mo máa lò nígbà tí mi ò bá sí níbí iṣẹ́, òun ni Airpod tí mo rà láti Temu ní àìpẹ́ yìí.

Sàlàyé bí ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò, ni ìgbà tí àlejò bá dé oúnjẹ ti a bá fẹ gbé oúnjẹ fún àlejò ni ẹyìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìjíròrò àti ìbáraẹnisọ̀rọ̀ àti ìwádìí nípa ibi tí ó ti ń bọ̀ àti ibi tí ó ń lọ àti ìgbà tí olùkálùkù ti ríra gbẹ̀yìn. Eléyìí máa tẹ̀lé, omi ló máa tẹ̀lé. Omi ló máa kọ́kọ́ dé láti níbi oúnjẹ fún àlejò. Lẹ́yìn ìgbà náà ní omí iṣanwọ yóò tẹlé. Lẹ́yìn ìgbà náà ni oúnjẹ ó sì tún tẹ̀lé. Mo fẹ́ràn kó jẹ́ ọmọ ọ̀dọ̀ ọkùnrin ni kó gbé oúnjẹ náà. So àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ló gbọdọ̀ wà nínú oúnjẹ. Pápá julọ tó bá jẹ́ òkèlè, ọbẹ̀ yóò tẹ̀lé, òkèlè náà sì tẹ̀lé dẹń ẹran. O ṣe kókó nínú oúnjẹ kí oúnjẹ tí èèyàn bá ò fẹ́ gbé fún àlejò.

Ìgbà tí mo gbẹ̀yìn lọ rí dókítà ni inú oṣù kẹta nígbà tí mò ń ṣe òfinkin. Mò ń ṣe òfinkin yìí títí tí ojú mi ti fẹ́ẹ bọ̀ tí ó sì fẹ́ darí sí orí fífọ́ fún mi. Ṣùgbọ́n kí eléyìí tó wáyé, mo sàre lọ rí dókítà mi. Hósípítù tí mo lọ, ilé ìwòsàn tí mo lọ kò jìnnà sí ilé mi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni owó mọ́tò lọ sí hósípítù mi. Mo rí dókítà, mo sì gba ìyonda láti má sìṣe fún ọjọ́ náà.

Báwo ni o ṣe mọ̀ bóyá o lè ràn ni ní ọwọ́ tàbí kí o kọ́? Ti mo ba se n mọ ni, bi ẹni náà ba se n se nǹkan ti o n se lọwọ, to ba jẹ ẹni to n se, ṣùgbọ́n oun se ni pẹ̀lú itiraka otumọ si ẹni náà o nílò ìrànlọ́wọ́ ni ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ó ń ṣe kò mọ ibi tí ó ti mú, kò mọ ibi tí ó mọ̀ àbí tí yóò ti bẹ̀rẹ̀, iru ẹni bẹ́ẹ̀ ó ní dì ó nílò ìkọ́ ẹ̀kọ́ ni. So iru ẹni bẹ́ẹ̀ yìí máa ń kọ́ ọ ni. Bẹ́ẹ̀ ni màá sì sọ fún un pé báìbàí báì ni nǹkan tí ó fẹ́ ṣe báìbàí ni a sì máa ń ṣe.

Ní bíi ọ̀ ní iṣẹ́ wo, ní èrò rẹ iṣẹ́ wo ni a ó nílò níbí ní ọdún tí ń bọ̀? Mi ò mọ nǹkan tí a máa nílò níbí ní ọdún tí ń bọ̀, ṣùgbọ́n ohun tó ṣe é ṣe ni pé èyí ta ń gbìyànjú láti kọ́ni iṣẹ́ yóò ti mọ iṣẹ́ tí yóò sì ti dáńtọ́, tí a sì ti gbé jáde fún àwọn ènìyàn láti máa jẹ àǹfààní rẹ̀.

Bí, báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Bí a ṣe n mọ̀ pé iṣẹ́ ti tó ni ìgbà tí a bá ti dé ibi tí ó ní àpẹẹrẹ tí wọ́n ti fà kalẹ̀ àbí ibi tí a ti là kalẹ̀ pé a fẹ́ ṣe iṣẹ́ dé. Lẹ́ẹ̀yin eléyìí, a o tí olùdarí iṣẹ́ bá sọ fún wa to ba le gbà láàyè láti sọ fún wa pé ó ti tó, a ó sọ. Tàbí kó jẹ́ pé irú iṣẹ́ náà ó ti ní gbèdéke tí ó ti yẹ ká dé, ní kété tí a bá ti dé ibi gbèdéke náà ni a ó ti mọ̀ wípé ó ti yẹ kí a dá iṣẹ́ dúró. Páápàá jù lọ, àwọn iṣẹ́ tí ó ti ní iye wákàtí tí èèyàn ń ṣe, ẹ ti wákàtí tí èèyàn ó wọlé àti wákàtí tí èèyàn ó jáde. Ni kété tí àgbo ìjáde bá ti tó, ní èèyàn ó ti mọ̀ wípé àsìkò ti tó láti dá ọwọ́ iṣẹ́ dúró. Ṣùgbọ́n ó ṣe é ṣe ní ìgbà mìíràn tí iṣẹ́ ó pò, tí àsìkò kò sì ní tó to mọ́. Irú àsìkò báyìí, èèyàn o ní láti tẹ̀síwájú láti ṣe ìwọ̀n gbá tí èèyàn, láti ṣe ìwọ̀n ba sí nǹkan tí èèyàn bá ti ṣe tẹ́lẹ̀. Àbí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ṣe àǹfààní kí èèyàn fẹ́ kán dá iṣẹ́ dúró tán yán yán.

Sọ fún wa nípa àwọn tí ń gbé nínú ilé yín. Nínú ilé wa, a pé méjìlá ní yé alákọ̀kọ́, òun ni ẹni tí ó ń gbé ní inú yàrá alákọ̀kọ́. Òún ní orúkọ rẹ ń jẹ ismailu. Ó jẹ́ ọ̀dọ́ tó sì máa ń ṣe iṣẹ́ printing. Ó ní obìnrin kan tí mò sì ní fẹ́, tìtún mo ní pẹ́ láti ṣe ìgbéyàwó. Ó béèrè lọ́wọ́ mi láti sọ nípa bí wón ṣe máa ń ṣe ọ̀sìn adìẹ tí yóò lò láti fi kún àwọn ẹran tí yóò sè níbi ìgbéyàwó rẹ̀. Ẹni ẹlẹ́ẹ̀kejì, òun ni ìyá alágbàdo. Ìyá yìí jẹ́ ẹni kan tí ó ti dàgbà tó ti ní ọjọ́ lórí. Ó ní ọkọ kan ṣùgbọ́n ọkọ náà ti fi sílẹ̀ tó sì bí ọmọ ẹyọ kan ṣoṣo, ọmọ ọkùnrin. Ìyá yìí ń ta ọjà ní ọjà tó súnmọ́ agbègbè wa. Ní ọjà Ganmọ ló ti ń ta àwọn nǹkan oríṣiríṣi tí ẹnu ń jẹ bí àgbàdo, ọkà bàbà, jéró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyá náà jẹ́ ẹni tí ó máa ń wáalá mi púpọ̀ tí ó sì máa ń bá mi fún lílódì iná káàdì NEPA rẹ̀ fún. Mo, mi ò fi gbogbo ara gba titi iya náà. Ó ṣẹ̀ṣẹ̀ kó dé ilé náà ni. Ẹni tí ó sì wà ní yàrá tó kó sí tẹ́lẹ̀, òun ni orúkọ rẹ̀ ń jẹ́ Michael. Ọkùnrin náà ti o ní ìgbìyànjú tí o si ṣé ọmọ dáadáa gidi gán. Ẹni tí ó tẹ̀lé e, òun ni obìnrin náà tí ó ṣẹ̀ṣẹ̀ kó dé inú àdúgbò wa tí mi ò mọ orúkọ rẹ̀, mi ò dè mọ orúkọ ọkọ rẹ̀. Ṣùgbọ́n òun to dá mí lójú ní pé ìkan nínú àwọn méjèèjì wọn ṣe iṣẹ́ sọja. Ẹni tó kúrò ni ilé náà tí wọ́n tó kó síbẹ̀ ni orúkọ rẹ̀ ń jẹ́. Seun. Ọkùnrin yìí jẹ́ ẹni kan tí ó dákẹ́ rọ́rọ́ tí ó sì lè wà ní inú ilé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù tí kò sì ní ṣe ẹnìkankan tí yóò mọ̀. Àyàfi ìgbà tí wọ́n bá gbé oúnjẹ wá tí ó bá jẹun. Yàrá ẹlẹ́ẹ̀kẹrin, òun ni èmi. Èmi ni mo wà ní yàrá ẹlẹ́ẹ̀kẹrin. Mo jẹ́ òṣìṣẹ́ tó máa ń ṣiṣẹ́ alẹ́ nìkan níbi iṣẹ́ mi. Ẹ̀ní nìkan ni mo ń lágbé. Mo sì ní olóńgbò kan tí mò ń sìn nínú ilé mi. Àwọn ọmọdé fẹ́ràn láti lọ máa ṣeré ní ọdọ mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Lẹ́yìn èmi, oún lo kan bàbá. Fatai. Bàbá Fatai ń gbé ní òkè ilé wọn. Wọ́n ní ọmọ tó pọ̀ pẹ̀lú ìyàwó kan tí wọ́n sì ń gbé pẹ̀lú ara wọn ní inú ilé wọn náà. Wọ́n jẹ́ òṣìṣẹ́, wọ́n jẹ́ òṣìṣẹ́ iṣẹ́ aládáni tí wọ́n sì ná ì másini. Ìyàwó náà ṣe iṣẹ́ tí wọ́n sì bí àwọn ọmọ tí wọ́n pọ̀ tí àwọn ọmọ wọ́n lọ sí ilé ẹ̀kọ́. Lẹ́yìn ilé yìí, òun ló kan ìyá. Moráyọ̀. Ìyá Morayo lo kàn lẹ́yìn afa, ìyá Morayo náà ni ọmọ ti òun náà si jẹ single mother òún ní mọ́tò tí ṣẹṣẹ rà láìpẹ́ yí. Ó sì jẹ́ obìnrin tó ní àkínkanjú, tó sì jẹ́ obìnrin tí ó sì ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí ìrun àti àwọn ẹgba, àwọn ọ̀ṣọ́ àwọn obìnrin tó ń ta àwọn ọ̀ṣọ́ fún àwọn obìnrin. Lẹ́yìn ìyá Múráyọ̀, òun ló kan ìyá Oyin. Ìyá Oyin ṣẹ̀ṣẹ̀ dé ilé wa láìpẹ́ yìí ni. Mo sì tún rí ìyá Oyin lónìí tí ó wọ ṣòkòtò. Ìyá yìí ti dàgbà tí ó ti lé ní fifty years ṣùgbọ́n kò fẹ́ kúrò ní ìgboro. Ara rẹ̀ ló máa ń sọ fún wa pé ìyá ti kúrò ní gboro ṣùgbọ́n ìyá kò fẹ́ kúrò ní ìgboro. Níṣe ni yóò wọ ṣòkòtò tó fín pínpínpínpín tí ó sì múra tí ó sì ń máa jáde tí ó máa yán, tí ó máa rìn káàkiri àdúgbò. Kò ní ọkọ lọ́dọ̀ ṣùgbọ́n ọmọ obìnrin ẹyọ kan ló ní lọ́dọ̀ rẹ̀ tí orúkọ ọmọ náà tó sì ń jẹ́ Oyin. Lẹ́yìn elé yìí ló kan ìyá Abdulsalam. Ìyá Abdulsalam ò ṣẹ̀ṣẹ̀ kó dé ilé wa ni. Mi ò mọ̀ púpọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé kó gbé pẹ̀lú ọkọ rẹ̀. Ọkọ rẹ̀ tí mi ò mọ̀ bó ṣe ọmọ àti ọkọ rẹ̀ ṣùgbọ́n ó ní àwọn ọmọ lọ́dọ̀ tí yóò sì lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ tí yóò sì dé ní ìrọ̀lẹ́ pápátá. Lẹ́yìn ilé yìí ló kan ìyá Prince. Ìyá Prince náà, òun náà ń dàgbé ni tí kò pé lọ́dọ̀ ọkọ rẹ̀ mọ́. Ìyá Prince ní ajá tí ó ń sìn. Prince náà sì jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́, ọmọdébìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ ń, tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ tí kò jìnà sí tósi ọ̀dọ̀ wa. Lẹ́yìn ìyá Prince ló kan ìyá Aisha. Ìyá Aisha jẹ́ obìnrin nọ́ọ̀sì tí ó sì ń ta oògùn ní ilé wa. Ó ní àbúrò ọmọbìnrin kan tí mò ń fẹ́ nígbà náà. Ó sì tún ní àwọn ọmọdé méjì tí ó ń gbé ní ọ̀dọ̀ rẹ̀. Ojẹ ẹnikan tito máa pẹ jù wọlé ní alẹ́ ti o sí máa ń jáde ni àárọ̀. Ọkọ rẹ̀ máa ń wá ní òrékòórè ṣùgbọ́n o ti tó ìjọ́ mẹ́ta tí mo ti rí ọkọ rẹ̀ kọ́ yin.

Báwo ni o ṣe mọ̀ pé ohun tí ó wọ́n á tọ́ sí rárá, ohun tí ó wọ́n ó dá lé lórí ohun tí ohun tí ó wọ́n, ní ìtumọ̀ ni pé ṣé tí owó rẹ̀ pọ̀, àbí ohun tí ó wọ́n àbí tí a ò kí ń sábà rí rárá. Tóbá jẹ́ pé èyí ni o wọn tí owó rẹ̀ pọ̀ ni, ó dá lé lórí bí ẹni tí a bá fẹ́ ra nǹkan náà fún bá ṣe rí.

Ṣé o fẹ́ràn tí tàbí ohun mìíràn? Sàlàyé bí a ṣe ṣe. Mo fẹ́ràn tí gidi gan. Mo, a máa ń po, tí tí mo máa ń fẹ́ràn ni kí n máa mú milò àti milò àti peakmilk mo fẹ́ràn kí n máa mú pẹ̀lú ṣúgà díẹ̀. Mo fẹ́ràn kí n máa mú nígbà tí, ní ìgbà kú ìgbà, bóyá láàárọ̀ àbí lọ́sàn-án tàbí lálẹ́ kí n máa mú pẹ̀lú búrẹ́dì. Látọ̀sì mé tíì mo fẹ́ràn kí n máa mú Coke, tobà tutù, pàápàá jùlọ búráńdì Coca-Cola àti Bigi. Yàtọ̀ sí àwọn méjèèjì yìí, mo fẹ́ràn kí n máa mú yogọt. Yogọt tí wọ́n ṣe locally tí mo mọ ibi tí wọ́n ti ń ṣe. Yàtọ̀ sí àwọn yogọt tí wọ́n ti ní búráńdì, tí wọ́n ń tà ní abúkáàkiri tí wọ́n ti fi improver àbí tí wọ́n ti fi carbonate sí, tí ko ni tètè jẹ ki o máa bàjẹ́.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo fẹ́ràn kí n máa ṣe irun mi kí ó kún kí n wá máa fi kọ́mú yá, pàápàá jùlọ tí mo bá gbé fìlà le lórí. Mo fẹ́ràn kí n gbé fìlà sí orí mi kí irun mi wá máa yọ ní abẹ́ fìlà. Eléèyi jèé bí mo ṣe máa ń ṣe irun mi tí ọ̀nà tó sì wù wu mí wù tí ó sì rẹwà tí mo máa ń gbà ṣe irun mi nìyẹn.

Ṣé o ní aṣọ òtútù? Rárá, mi ò ní aṣọ òtútù. Mo jẹ́ ẹnìkan tí kò kí ń fẹ́ràn láti máa wú ní gbogbo ìgbà. Èyí si túnmọ̀ si pe mi o ni fẹ́ràn láti má wọ aṣọ òtútù torí pé aṣọ òtútù o máa mú ènìyàn wu. Torí ìdí èyí, mi ò fẹ́ràn kí n máa lo aṣọ òtútù.

Báwo ni o ṣe máa ń tọ́jú ìwé àti ìwé, àti ìwé erí owó? Mo máa ń tọ́jú ìwé àti ìwé, pàápàá jùlọ sí ibi tí mo máa ń kó àwọn ìwé mi pamọ́ sí. Mo ní àpò rebéte tí mo máa ń kó àwọn ìwé mi sí ní òkè wardrobe mi. Eléèni, mo máa ń kó gbogbo àwọn ìwé tí mo ti lò sẹ́yìn àbí àwọn tí mo máa ń lò tí mo máa ń kó wọn sí. So máà tí mo bá ti lò àwọn ìwé náà tán maa p'awọn mọ ti máa si fi wọn si bíbẹ nípa titi ìwé erí owó eléyìí, mo máa ń, mo ní àpò rebéte kan tí mo ti tọ́jú, tí mo máa ń to gbogbo àwọn ìwé erí owó tí mo gbà lórí àwọn ọjà tí mo bá ti rà tí mo máa ń to sí. Eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì tí mo máa ń fi ṣe ìrántí nǹkan àwọn nǹkan oní ẹ̀mí àti tí mo ti máa ń fi ṣe ọ̀nà láti fi sọ fún ẹlòmíràn iye tí wọ́n ń ta àwọn nǹkan tí mo ti rà rí.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀, bí àpẹẹrẹ oní UI UX. Mo fe ko bi wan se ma n mo, kin mo bi wan se ma n develop e, àti backend, àti frontend. Ó jẹ́ ìmọ̀ tí ó wù mí gidi gan láti mọ̀. Yàtọ̀ sí eléyi, mo fẹ́ mọ̀ data entry. Mo fẹ́ mọ̀ òun náà ṣe kí n fi tó, tó tún ràn mí lọ́wọ́ púpọ̀ fún iṣẹ́ mi tí mò ń ṣe àti fún àwọn ọ̀nà tí mo n gba ìrọ̀ láàyò tí mo tún fẹ́ máa ṣe.

Sọ fún wa bí agbára ṣe padà lẹ́yìn àìsàn gígùn. Bí agbára ṣe padà lẹ́yìn àìsàn gígùn, ọwọ Ọlọ́run ló wà. Ó tiẹ́ jẹ́ pé mi ò ṣe àìsàn gígùn kankan rí, ṣùgbọ́n nígbà àwọn nǹkan tí mo ti rí tí ó ti ṣẹlẹ̀ àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní agbègbè mi, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ti o máa n ba àwọn èèyàn fira ni àwọn dókítà oloyinbo kan mo gbo na mo se igbiyanju titi wọn ni. Ṣùgbọ́n ìwòsàn gangan, ọwọ Ọlọ́run ni ó wà. So àwọn àìsàn ó pé oríṣiríṣi, ìgbà mí àìsàn mìíràn lè lo oṣù kan, ó lè lo oṣù méjì, ó sì lè lo oṣù mẹ́ta. Imi máa ń lo ọdún àti ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n èyí tó ṣe kókó, òun ni kí Ọlọ́run kó má di ẹ àìsàn ru wá.

Ṣàlàyé fún ọmọdé bí ó ṣe le so okùn bàtà. Bí ọmọdé ṣe le so okùn bàtà ni wípé yóò mú bàtà tí okùn bàtà tí ó já, yóò kọ́kọ́ mú bàtà tí ó já, yóò gbé lé orí ẹsẹ̀ rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó bá gbé bàtà náà lé orí ẹsẹ̀ rẹ̀, yóò mú okùn títì ti ọ̀tún, yóò sì gbé lé okùn títì tí òsì, yóò sì máa, yóò sì máa sọ fún ọmọdé náà pé "ọ́ mú eléyìí, ọ́ wà kíbọ̀ lé yìí." Títí tí ó fi ṣe àwọn àlàyé náà fún ọmọ náà tí ó sì ṣe àgbọ́yé rẹ̀.

Sọ fún wa nípa ilé àtijọ́ tí o ti rí. Mo ti rí ilé àtijọ́ rí ní ìgbà tí mo wà ní ìlú wa, ìyẹn ní ìlú Arelé ní ìpínlẹ̀ Kwara. Ó wà ní ibi ilé wa gangan ni, ṣùgbọ́n ó tó bí ọdún ogún ọ̀dun sẹ́yìn tí mo ti rí ilé náà gbeyin. Ohun tí mo rí nípa ilé náà ni pé bí wọ́n ṣe kó ilé náà tí wọ́n kọ tí ó wọ́ ó sì gùn gan. Nínú ìtàn ti won so fún wa nipe ile náà o gba won ni ọ̀pọ̀lọpọ̀ ọdún láti ko, àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ile bi wo ti won si tun gbero padà.

Ṣé o ń jí ní kùtùkùtù tàbí pé kílódé? Wákàtí tí mo máa ń jí ní kùtùkùtù, mo máa ń tètè jí ní àárọ̀ níbi ọwọ́ ago mẹ́rin. Ẹ̀ní tí mo sì máa ń ṣe ní ìgbà náà ni pé mo máa ń ṣe tajude tí mo máa ń kírun òru fún Ọlọ́run. Torí àsìkò náà o jẹ ìgbà ti o je àsìkò ti gbigba adua maa n sokale ti awa mùsùlùmí sí gbàgbọ́ pe ọlọhun maa n wasi ṣọmọ alakọkọ láti wa se ikede fún ẹni to ba àforíjì ẹni to ba n tọrọ nkan láti se nkán náà to ba n fe fún. So ìdí nìyí tí mo máa ń fẹ́ jí ní àkókò yìí. Tí mo bá ti jí ní àsìkò yìí tí ó bá ti pé bí i five àbí five thirty, màá ní láti lọ kírun òdájí. Lẹ́yìn màá tí mo bá kírun òdájí tán tí ó ti wọmi six àbí six thirty, ìgbà yìí ni màá tó wa sun padà. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣẹ́ẹ̀tì àláàmù ní si orí fóònù mi tí ó máa ń fi jí mi ni.

Sọ fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun níta ilé. Èmi kò fẹ́ràn kí n máa jẹun níta ṣùgbọ́n ìgbà míràn wà tii mo bá- ìgbà míràn tí mo bá rí, tí mi ń bá dáná nílé, mo ní láti lọ jẹun níta, ṣùgbọ́n kò kín jù bí ẹẹkan lọ ní oṣù mẹ́rin àbí ẹẹkan lóṣù mẹ́ta.